Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo gbà wípé bí àwọn ènìyàn ṣe ń dàgbà sí, wón máa ń yípadà. Di toripe bi ènìyàn se n dàgbà si, o n ko eko si, o n gbon si, o de nko láti ìmọ̀ àwọn ẹlòmíràn, o nko láti ogbon àwọn ẹlòmíràn. Ó ń fi nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ si ohun tí ka láraa rẹ̀, tàbí sí àwọn ẹlòmíràn fi ń ṣe à-a-àrikógbon. Nítorí náà ó ṣeé ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti yípadà bí wọ́n ṣe ń dàgbà sí, láti jẹ́ ọlọ́gbọ́n sí, àti láti ṣe ohun tí ó tọ́ àti tí ó yẹ. Ni àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bi ọmọdé, a maa n ro wípé gbogbo nkan ni o seese. A máa ń rò wípé a lè ṣe ǹkan tí a fẹ́. Ṣùgbọ́n bí a ṣe ń dàgbà sí, a rí i wípé èyí kò rí bẹ́ẹ̀. Nítorí a rí àrikógbon ǹkan tí ó ń ṣẹlẹ̀, a sì rí i wípé ohun gbogbo kọ́ ni a lè ṣe, bẹ́ẹ̀ ni ohun gbogbo kọ́ ni owó lè rà.

Oríṣiríṣi ọ̀nà láti se oúnjẹ ni ó wà. Oríṣi, àwọn ìdílé, wọ́n ní oríṣiríṣi ọ̀nà ìse oúnjẹ. Èyí tí wọ́n máa ń fi lé àwọn ọmọ lọ́wọ́ láti ìran dé ìran kí wọ́n lè mọ̀ bí wọ́n ṣe ń se àwọn oúnjẹ tí ó ti inú ìdílé náà wá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí, tí a bá rí àwọn nǹkan wọ̀nyí, eh, a máa rí pé àwọn ìyá náà máa ń fi irú ọ̀nà ìse oúnjẹ yìí lé àwọn ọmọ lọ́wọ́ kí, kí àṣà àti, àṣà ìdílé kí ó má bàá parun, kí oúnjẹ tí àwọn ènìyàn fẹ́ràn ní àwùjọ kí ó má bàá parun. Ó sì ṣe dandan, ó ṣe pàtàkì kí ìṣe àti àṣà wa kí ó túbọ̀ máa tẹ̀síwájú.